Bí ìwà ìṣòwò mi ṣe rí, èmi jẹ́ onímọ̀ tótó. Mo jẹ́ onímọ̀ tótó, màá ń tọ́jú ọjà mi dáadáa, màá ń ṣe ọjà mi dáadáa tó jẹ́ wípé ó máa wu àwọn ènìyàn, ó máa wu ènìyàn, torí bí èèyàn bá ṣe ṣe ọjà, bá ṣe tọ́jú ọjà síi ló ṣe máa fa àwọn oníbàárà wá. Màá ń ṣètọ́jú ọjà, mo sì jẹ́ ẹni tí ara ẹ́ ba lè. Mo jẹ́ ẹni tí ara ẹ́ ba lè, mo máa ń gbọ́ àwọn oníbàárà mi dáadáa, màá ń gbọ́ wọn dáadáa, èmi kì í dẹ̀ bínú. Pàápàá tí ìṣòro bá wáyé, bá ṣe máa yanjú ẹ, màá wá, màá faradà, màá faradà. Mo sì máa ń bọ̀wọ̀ fún àwọn oníbàárà mi, màá ń bọ̀wọ̀ fún wọn. Kò sí bó ṣe lè rí, màá ń bọ̀wọ̀ fún wọn nítorí pé àwọn náà bá wa d'owo pọ̀, àwọn náà polówó, àwọn náà ń bá wa ṣòwò. Ẹ̀yàn gbọdọ̀ ṣe wọ́n dáadáa. Kọ́ le farabalẹ̀ sọ́dọ̀ èèyàn kan, máa lọ sọ́dọ̀ ẹlòmíì, màá ń bọ̀wọ̀ fún wọn. Mo sì máa ń bá wọn sọ̀rọ̀ pẹ̀lú ìtẹríba, mo sì máa ń ṣe nǹkan tó ń tẹ́ wọn lọ́rùn. Mo sì máa ń ṣòtítọ́ pẹ̀lú àwọn oníbàárà, èmi kì í tàn wọ́n jẹ. Bọ́jà bá ṣe rí, màá ń sọ gbogbo ẹ̀ fún wọn, màá ń ṣòtítọ́ nípa ọjà fún wọn. Mi ò ń tàn àwọn oníbàárà mi jẹ. Mo sì máa ń ṣe iṣẹ́ irú owó mi dáadáa, ìnáànú jù rárá rárá kí owó lè pè, kí èrè náà lè yọ. Ìnáànú ju owó. Mo máa ń ṣe iṣẹ́ irú owó mi dáadáa, màá ń ṣe iṣẹ́ irú owó mi dáadáa. Bí ìwà ìṣòwò mi ṣe rí lélè, màá ń ṣòtítọ́, mo sì máa ń, mo sì máa ń bọ̀wọ̀ fún àwọn oníbàárà, mo sì nífẹ̀ẹ́ àwọn oníbàárà mi.

Èmi máa ń wọ ago ọwọ́. Bẹ́ẹ̀ ni mo máa ń wọ, torí ó jẹ́ ohun ta máa ń fi ń ṣe ọ̀ṣọ́. Ohun ọ̀ṣọ́ ni ago ọwọ́, tí ó máa ń bu ẹwà kún yàn. Yàn máa ń fi, ó máa wà lára ìmúra t'èèyàn máa ń fi múra. Èmi máa ń fi ago sọ́wọ́ mi. Mo sì máa ń lo ìkanjú, èyí tá ń pè ní smarti watch. Mo máa ń lo yẹn dáadáa. Ó máa ń ràn mí lọ́wọ́ fún ìdárayá, fún àkókò ìdárayá mo máa ń lo. Ó máa ń ràn mí lọ́wọ́ fún ìlera mi. Ó máa ń jẹ́ kí mọye ìgbésẹ̀ tí mo rìn ní jọ́ yẹn. Ó máa ń ka ìgbésẹ̀ mi, ó máa ń jẹ́ mọye ìgbésẹ̀ tí mo rìn ní ọjọ́ yẹn. Mo sì máa ń lo náà fún ìrántí, màá ń lo ago fún ìrántí. Àwọn nǹkan mi tí màá fẹ́ kó rán mi létí màá fi sórí ago mi. Yóò sì dùn nígbà tí ó bá yẹ kó rán mi létí. Mo sì máa ń lò ó, ó máa ń ràn mí lọ́wọ́ láti lè dé ibi tí mò ń lọ ní àkókò tó yẹ, torí ago yẹn wà lọ́wọ́ mi. Ó máa ń jẹ́ kí n mọ àkókò gangan. Èmi máa ń wọ ago ọwọ́

Bẹ́ẹ̀ni èmi ń wọ gíláàsì. Nítorí wípé gíláàsì ma fi ń ka ìwé, mo si ma fi ń ṣiṣẹ́ lórí lápútọ̀ọ̀pù mi. Èmi ń wọ gíláàsì kí n lè fi dáàbò bo ojú mi.

Àwọn èrò mi fún iṣẹ́ ọjọ́ iwájú ni wípé, ó wù mí láti kọ́ ẹ̀kọ́ tuntun, ó wù mí kí èmi náà gba ìwé ẹ̀rí kan. Kí n gba ìwé ẹ̀rí kan, ó wù mí, ó wù mí. Èmi náà sì fẹ́ ní iṣẹ́ ọwọ́ titẹ̀ mi nítorí ọjọ́ pàjáwìrì. Nítorí bẹ́ẹ̀, mo fẹ́ máa ko owó jọ fún ìdókòwò tí èmi náà lè fi bẹ̀rẹ̀ titẹ̀ mi, èmi náà lè fi bẹ̀rẹ̀ titẹ̀ mi. Mo sì ti ń ṣe ètò ibi tí mo fẹ́ rí ara mi ní ọdún kan sí márùn-ún sí ìsìn báyìí. Èmi náà ti ń ṣètò ìdàgbàsókè, tí ń ṣètò, mo ti ń láfojú sùn kékeré tí yóò mú èmi náà dé ibi ńlá. Mo ti, mo ti, mo ti ní lérò, èmi náà ní lérò. Mo sì fẹ́ kọ́ ọgbọ́n tuntun náà sí tí ó lè ràn mí lọ́wọ́, ó lè ràn mí lọ́wọ́ sí. Àwọn èrò mi fún iṣẹ́ ọjọ́ iwájú ni.

Èmi kì í gé irun mi, nítorí mo má a dirun mi ni. Mo má a ń ṣe oríṣiríṣi sítáílì kí mi náà lè rẹwà dáadáa. Tórí obìnrin ni mí, mo sì fẹ́ràn ọge. Èmi kì í gé irun mi, mò ń ṣe irun mi ni. Mo má a dirun, mo má a ń sóge orí mi dáadáa.

Èmi máa ń fi ìpara sára mi. Mo máa ń fi ìpara para dáadáa, nítorí pé ìpara gan máa ń dáàbò bo àwọ̀ ni. Kò máa ń jẹ́ kí èèyàn tún rẹwà sí. Ma ń dáàbò bo àwọ̀ nínú òòrùn gan. Kì í jẹ́ ká-- ìpara dèérè kò kì í jẹ́ kí ara ó gbẹ ju, máa jẹ́ kí ara kó máa dán. Irú èmi tí mo jẹ́ ọmọ dúdú báyìí, ìpara tó bá àwọ̀ mímú ni mo máa ń lò. Èyí táa tún máa ń mú ara mi dán sí, tí ó máa yọ̀ dáadáa. Ìpara olódìdùn dè mó tún lò tó lò orun dáadáa. Lò orun dídùn, òun ni mò ń lò. Mo máa ń fi ìpara sára mí.

Èmi ò ní ìgbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́. Èmi ò ní ìgbàgbọ́ nínú rẹ̀, nítorí pé ìgbàgbọ́ tó wá láti ọwọ́ ènìyàn ni, ìgbàgbọ́ tó wá láti ọ̀dọ̀ ènìyàn ni, kìn ṣe nítorí pé wọ́n ti ṣàyẹ̀wò ẹ̀ tàbí wọ́n lóye rẹ̀ gan dàda fúnrara wọn. Onígbàgbọ́ dèlé mi. Èmi ni ìgbàgbọ́ ninú Jésù Olúwa àti Olùgbàlà mi. Ọmọ Jésù ni mí, Jésù ni mo gbàgbọ́. Èmi ò ní ìgbàgbọ́ nínú àwọn a- àtọwọ́dọ́wọ́ rárárárára. Mi ò gbàgbọ́

Bẹ́ẹ̀ni, èmi mọ̀ bí a ti ń ya àwòrán. Mo fẹ́ràn kín tí ẹ máa ya àwòrán dáadáa, èmi sì máa ti wo bátìrì mi dáadáa wípé bátìrì kámẹ́rà yẹn pé ó ń ṣiṣẹ́ dáadáa, ó dúró déédéé. Bí'm bá dẹ̀ fẹ́ ya àwòrán, mo máa wá ibi tí ìmọ́lẹ̀ tàbí iná wà tó da kí àwòrán yẹn kó lè yọ kedere, kó lè yọ kó lè rẹwà dáadáa. Èmi ò sì ń dojú kọ ibi tí ìmọ́lẹ̀ bá wà kó má ba mú ojú ẹni yẹn, kó má ba mú dúdú. Èmi kì í dojú kọ ibi tí ìmọ́lẹ̀ bá wà. Mo bá dẹ̀ ti fẹ́ ya àwòrán yẹn tí mo ti ríi wípé ẹni yẹn ti jókòó dáadáa, àbò dúró dáadáa tí gbogbo ẹ́ ti dúró déédéé ni èmi máa tó tẹ bọ́tínì tí a fi ń ya fọ́tò. Bí mo bá dẹ̀ yá gan, tó bá nílò àtúnṣe, èmi máa ń ṣàtúnṣe tó bá yẹ.

Mo fẹ́ràn oṣù kejìlá ọdún, mo fẹ́ràn oṣù kejìlá ọdún ta máa ń ṣe ọdún Kérésìmesì, ta máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí Jésù Krístì. Ó ti wulẹ̀ wípé mo fẹ́ràn oṣù kejì, èyí tí ń ṣe oṣù February, oṣù ìfẹ́ ta máa ń ṣe àjọyọ̀ ìfẹ́. Mo fẹ́ràn oṣù kejì nítorí pé oṣù tí a bí mi ni. Ṣùgbọ́n mo fẹ́ràn oṣù kejìlá ọdún tan ṣe àjọyọ̀ ọjọ́ ìbí Jésù. Tí oṣù kejìlá yẹn gan bá ti wọlé dé tó bẹ̀rẹ̀ báyìí, gbogbo agbègbè máa ń yípadà ó máa ń yàtọ̀. Ẹ̀yán gan máa mọ̀ pé ohun kan fẹ́ ṣẹlẹ̀ àb'ó tí wà, àb'ó tí ṣẹlẹ̀. Ẹ̀yán máa mọ̀ pé ǹkan, ohun ìyanu kan ó fẹ́ ṣẹlẹ̀ gbogbo ǹkan máa, ó máa yípadà. Oṣù yẹn máa ń yàtọ̀ ní gbogbo ọdún pátápátá oṣù kejìlá ọdún ó máa ń yàtọ̀. Ta máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí Jésù, ta máa ń ṣe Kérésìmesì. Mo fẹ́ràn oṣù kejìlá ọdún, mo fẹ́ràn rẹ̀ jù.

Bẹ́ẹ̀ni, èmi máa ń mu àwọn ẹ̀rọ ìlera nítorí pé ìlera lo gun ọrọ. Ìlera dára ju owó lọ, torí náa emi máa ń mojútó ara mi. Mo máa ń jẹ èso àti ẹ̀fọ́ tó dáa. Màá ń jẹ èso àti ẹ̀fọ́ púpọ̀ dáadáa. Èmi kì í jẹ ṣúgà, èmi kì í jẹ ṣúgà. Àwọn ẹran tó bá dẹ̀ lọ́ra, èmi máa ń yàgò fun. Mo máa ń mu omi gan. Omi tí mo máa ń mu lójoojúmọ́ máa ń pọ̀ dáadáa. Mo sì máa ń ṣeré ìdárayá. Mo sì máa ń sinmi. Mo sì fira mi lọ́kàn bàlè. Fira mi lọ́kàn bàlẹ̀ mi, ìjẹ́ kí ǹkan bá mi nínú jẹ́. Tí ǹkan bá fẹ́ pọ́nkan mi lórùrù, màá gbàdúrà, màá fi gbogbo èso wọ Ọlọ́run. Àwọn fáítámì tó dáa emi sì máa ń mu, máa ń tọ́jú ara mi.